Ẹni pé báwo ni mo ṣe máa ń múra sílé fún ìpàdé pẹ̀lú oníbàárà. Emi máa ń múra dáadáa, mo màá nwọ aṣọ ilẹ̀, aṣọ ilé mo màá wọ̀, Aso tó bá ti lè fit mi dáadáa lèmi máa wọ̀, aṣọ tó bá daa tó dùn ún wo lèmi máa n wọ̀